Bẹ́ẹ̀ni, óroorun fún mi láti darí àwọn ènìyàn méjì nítorí pé òun tí màá kokọ́ ma ṣe ni wípé tí mba ti sọ ǹkan tí mo fẹ́ kọ́ wọn ṣe, tí wọ́n bá ṣe ń ṣe màá sì máa yẹ̀ wọ́n wò àti wípé tí wọ́n ò bá ṣe dáadáa màá fárabálẹ̀, màá sàlàyé fún wọn pé báyìí àti báyìí ni mo fẹ́ kí ẹ ṣe ǹkan tí mo fẹ́ kí ẹ ṣe o.